Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ dáadáa. Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ dáadáa. Owó tí mo bá pamọ́ yìí, òun ni mo máa ń ríná ní ọjọ́ tí kò bá ti sí owó lọ́wọ́ mi. Mo nífẹ̀ẹ́ láti máa pa owó pamọ́ dáadáa. Ká máa fi owó pamọ́ àbí ká máa pa owó pamọ́, ó jẹ́ nǹkan gbóògì. Ó jẹ́ ọ̀kan gbóògì nínú nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Mo nífẹ̀ẹ́ sí ká máa pa owó pamọ́ dáradára. Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo nífẹ̀ẹ́ sí ká máa pa owó pamọ́ dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mó.

Ohun tí mo máa ń ṣe láti tayo àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni wípé mo máa ń ka ìwé. Mò dẹ̀ tún máa ń lọ wá ìmọ̀ ìjìnlẹ̀ nípa nkan tí ó ń lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ni, mo maa n wá ìmọ̀ ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ sì ni, mo máa ń wá nkan tí mo mọ̀ pé ó máa wúlò fún wa ní ibi iṣẹ́ mi. Nítorí tí wọ́n bá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi kí n lè rí nkan wí, kì í dẹ́ ṣe láti rí nkan wí nìkan, ṣùgbọ́n láti mú ohun rere jáde láti tẹ ìṣe síwájú àti síwájú si.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìdárayá jẹ́ ìkan nínú ǹkan gbóògì tí ó dára fún àgọ́ ara wa pẹ̀lúpẹ̀lú. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá máa ń jẹ́ kí ènìyàn kó ní ìfarabalẹ̀. Ó máa ń jẹ́ kí ènìyàn ko ní okun àti agbára. Ìdárayá sì máa ń jẹ́ kí àgọ́ ara èèyàn kó gba àlàáfíà, ẹjẹ́ a máa lọ bó ṣe yẹ kó lọ. Orí ò kan ní sanra ju, wà wà ó wò, wà wà dáadáa láyé ara rẹ. Eré ìdárayá ò dá púpọ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti fún, rànwọ́ lọ́wọ́ pẹ̀lú oúnjẹ. Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni wípé tí n bá rí ẹni tí ò kú díẹ̀ káátó fún, bó ṣe oúnjẹ ni mo ní má fún wọn ní díẹ̀, bó ṣe aṣọ ni màá fún wọn, bó sì ṣe owó ni màá fún wọn. Bóyá mọ̀ n r'ẹ́yàn tó ń lọ lọ́wọ́ báyìí tí ò lọ́wọ́lọ́wọ́, tí ò lọ oúnjẹ, tí ò ní, mo máa, mo máa ń ṣàánú fún wọn báyìí. Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nìyẹn. Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ níyìí tí n bá rí ẹni tí kò lówó mọ́tò, tó dẹ̀ fẹ́ lọ sílé, mo máa bá a san owó mọ́tò rẹ̀. Ọ̀nà pẹ́pẹ̀pẹ̀ tí ma fi ń ràn àwọ́n èèyàn lọ́wọ́ nìyẹn. Páàpà jùlọ ẹni tí ó bá r'óúnjẹ́ jẹ́, tí ọ̀rẹ́ mi bá pè mí pé "à, hello, ebi ń pa mí, arábìnrin." Mo máa sọ fún wípé "à, pe àṣejíṣẹ́, owó orí afẹ́fẹ́ rẹ si mi, màá ṣe owó sí ẹ.

Omi tí mo máa ń mu lójoojúmọ́, ó máa ń pọ̀ gan. Ó máa ń pọ̀ gan. Ó máa tó omi inú ọ̀rá mẹ́wàá. Ó máa tó omi inú ọ̀rá mẹ́wàá. Omi tí mo máa ń mu ní ojoojúmọ́, ó pọ̀ gan, ó máa tó omi inú ọ̀rá mẹ́wàá. Ìdí tí mo dẹ̀ ṣe máa ń mu omi tó pọ̀ gan ni wípé, omi ó dá fún ìlera ọmọ ẹ̀dá. Omi ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ wa kó máa lọ nínú iṣan wa. Tọ̀rótọ̀ró tí kò ní sí ohunkóhun tí ó máa dá dúró. Èmi máa ń mu omi gidi gan ni o. Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó máa tó omi inú ọ̀rá mẹ́wàá.

Bí mo ṣe máa ń ṣe irun mi ni, mo máa ń ṣe irun mi lọ sí ẹ̀yìn. Mo máa ń ṣe, mo láì kí àdìmọ́lẹ̀ gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àdìmọ́lẹ̀, ó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀ṣọ́ irun nínú sítáílì irun tí mo nífẹ̀ẹ́ sí. Mo láìkí àdìmọ́lẹ̀ gan, mo máa ń ṣe irun mi sẹ́yìn. Bí mo ṣe máa ń ṣe irun mi ni, mo máa ń ṣe gbogbo rẹ̀ kó lọ sí ẹ̀yìn. Mo sì tún máa ń ṣe ní oríṣiríṣi, oríṣiríṣi sítáílì ni mo máa fi ń ṣe.

Èmi kò ní ìrora rara rara nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Èmi jẹ́ ẹnìkan tí ó lè kọjú sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti bá wọn ní gbólóhùn à tàbí láti ṣàlàyé ohun tí mo fẹ́ sọ. Èmi kò ní ìrora nígbà tí mo ń bá, bá àwọn ènìyàn sọ̀rọ̀. Èmi kò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Mo jẹ́ ọmọbìnrin tí ó lè kojú ènìyàn láti sọ̀rọ̀ tàbí láti ṣàlàyé ohun tí ó bá ń gbé mi nínú. Akíkanjú ọmọbìnrin ni mo jẹ́.

Bí mo ṣe máa ń mú àwọn ọ̀rọ̀ tuntun wá ni wípé mo máa ń ṣe àwárí ibi tí wón bà wá, èmi a sì mu wọn wá láti lò wọ́n fún nǹkan tí mo fẹ́ kí wọ́n ṣe. Àwọn ọ̀rọ̀ tuntun tí mo mú wá yìí, èmi máa ń lò wọ́n ní àyè ara mi ni. Nítorí pé ó jẹ́ ọ̀kan gbòógì nínú nǹkan tí mo fẹ́ràn si. Nítorí pé wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú nǹkan tí mo fẹ́ràn si. Nítorí rẹ̀, mi ṣe máa ń mú àwọn ọ̀rọ̀ tuntun wá. Ah! Àwọn ọ̀rọ̀ yìí wọ́n dùn ún gbọ́ létí. Nítorí ẹ, mo ṣe máa ń mú àwọn ọ̀rọ̀ tuntun wá.

Iye ìgbà tí mo máa ń jẹ́ kí fóònù mi gbóná ni ìgbà tí mo bá ti tẹ́ tẹ́ tẹ́, tí mo bá ti fẹ́ tẹ fóònù mi pa, ó máa wá fẹ́ máa gbóná. Àwọn ìgbà yìí ni fóònù mi máa ń gbóná. Ṣùgbọ́n kò dára tó kí fóònù ènìyàn máa gbóná, nítorí ó túmọ̀ sí wípé mo ti fi fóònù yẹn fi ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́, ó ti wá sú fóònù torí rẹ̀ ló ṣe ń gbóná.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésẹ́ ayé mi ni wípé ayé iṣẹ́ ọ̀tọ̀, ayé ìgbésẹ́ ayé ọ̀tọ̀. Mo máa ń jẹ́ kí ààlà kó wà láàrín iṣẹ́ mi àti ìgbésẹ́ ayé mi. Pẹ̀lú ayé iṣẹ́, mo máa ń fi sí ọ̀tọ̀ torí Yorùbá bọ̀ wọ́n ní “Iṣẹ́ l'ògun ìṣẹ́, mo ra ṣíṣe ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń di eni gígà, bí àbá ri ẹ́ni fèyìntì,” bee bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nídìí èyí, torí ìdí èyí ni mo ṣe máa ń fi ààlà kalẹ̀ láàrín iṣẹ́ mi àti ìgbésẹ́ ayé mi.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi ní báyìí. Mo máa ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ mi mọ̀ pé iṣẹ́ ni ògùn ìṣẹ́. Mo títún máa ń sọ fún wọn pẹ̀lú pé bó bá ṣe ṣiṣẹ́ èmi ni ọwọn ó ṣe ṣiṣẹ́ tàwọn náà. Mo sì máa bá wọn ṣe ìpàdé ní gbogbo ọjọ́ ajé láti rán wọn létí ìdí pàtàkì tí wọ́n fi gbà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìdí pàtàkì tó fi ń bá wa ṣiṣẹ́ pẹ̀lú ìdí pàtàkì tí a ṣe gbọdọ̀ máa fi ṣẹ́ ká máa fọwọ́sowọ́pọ̀. Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi rí, mo sì mọ àwọn òṣìṣẹ́ mi bí ọmọ ìyá mi.

Rárá o, èmi kò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ọ̀kan lára ohun tí mo nífẹ̀ẹ́ sí gidi gan, ṣùgbọ́n àtijọ́ tí mo ti gbìyànjú rẹ̀ ní ẹ̀ẹ̀kan tí ó là mí mọ́lẹ̀ paragada tí mo ṣubú yakata sílẹ̀ẹ́lẹ̀. Àtijọ́ yẹn ni mo ti pínu. Bẹ́ẹ̀ sì ni mo ṣiṣẹ́ ìlérí fún ara mi pé èmi kì yóò kọ́ tàbí èmi kì yóò gun kẹ̀kẹ́ mọ́. Kẹ̀ẹ̀kẹ́, èmi kò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ o, nítorí èmi kò túń fẹ́ ṣubú lẹ́ẹ̀kan sí i.

Rárá o, èmi kò ní àwòrán lára. Àwòrán kò kín ń ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí. Èmi kò nífẹ̀ẹ́ sí ká máa ya ara wa ní abẹ́ tàbí ká máa ya ara wa, tàbí ká máa kọ ǹkan sí ara wa lára. Èmi kò ní àwòrán lára rárá o. Èmi kò ní àwòrán lára rárá rárá. Èmi kò ní àwòrán lára rárá rárá. Èmi kò ní àwòrán lára rárá rárá.

Bí ètò ìdárayá mi ṣe rí rè é. Ètò ìdárayá mi jẹ́ ètò tí mo nífẹ̀ẹ́ sí gidigidi gan ni. Bí ka ma ṣe eré, ta ló wà n nu ọ́gbà náà? Ọmọ kékeré kan ni. Kí ló ń ṣe? Ó ń sùn. Ṣe ń wà wó? Máa wàa wó. Ìwọ lo pá, ìwọ lo gbà, ìwọ lo bẹ̀ẹ̀bẹ, sójà. Tó tu tẹ́ tẹ́ tẹ́ ta. Ọmọdé kì í lọ fẹ́ eré. Bí báyìí ni a wá ń ṣe nígbà èwe. Báyìí ni ètò ìdárayá mi tó ṣe rí.

Àwọn áàpù tí mo máa ń lò jù ní ojúmọ́ ni ẹ̀rọ ayélujára. Ẹ̀rọ ayélujára bíi àwọn ẹ̀rọ tí a ti le mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè, ní ìlú, ní àdúgbò àti níbi gbogbo pẹ̀lú. Àwọn ẹ̀rọ ayélujára yìí, ó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀rọ tí mo nífẹ̀ẹ́ sí gidigidi gan, nítorí rẹ̀ náà sì ni mo ṣe máa ń lò wọ́n. Àwọn áàpù tí mo máa ń lò jù ni ẹ̀rọ ayélujára.

Bí mo ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni wípé kí ń tó bá wọn si ṣẹ́ débi tí wón ma máa ṣiṣẹ́ pọ̀, màá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn. Tí wọ́n bá wá yege nínú àwọn ìbéèrè tí mo bi wọ́n, mo máa wá gbà wọ́n sí iṣẹ́. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi jẹ́ nkan gbóògì tí mo gbúdọ̀ mọ̀ wípé wọ́n yege. Wọ́n dẹ̀ tu jẹ́ ọlọ́yàyà tí yóò le ṣiṣẹ́ fún mi. Bí mo ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi rèé.